Àṣà Yoruba ni àwọn ẹbí mi máa ń ṣe nítorí pé Yoruba ni mí. Mo de máa ń darapọ̀ mọ́ àwọn àṣà àti ìṣe ilẹ̀ Yoruba nígbà tí wọ́n bá ń ṣe wọ́n. Fún idi eyìí, àṣà Yoruba, ìbílẹ̀ Yoruba ni mo máa ń darapọ̀ mọ́

Àwọn ìpàdé tí mo máa ń lọ wọ́n pé oríṣiríṣi Ìpàdé tí mo máa ń lọ jùlọ ni ìpàdé bíbélì kíkà ní ọjọ́ àlàmísì. Àti ìpàdé ọjọ́ ìsinmi ti ilé ìjọsìn láti lọ ìjọsìn fún Ọlọ́run. Àwọn ìpàdé méjèèjì tọ́ ṣe pàtàkì nínú ìgbésí ayé ènìyàn.

Kò ì ṣe ní gbogbo ìgbà ló máa ń lo ìdáàbòbò òrùn, nígbà tí òrùn bá ràn nìkan ni a máa ń lo ìdáàbòbò òrùn, ṣùgbọ́n tí òrùn bá ti ràn, kò nílò láti máa lo ìdáàbòbò òrùn. Ṣùgbọ́n tó bá di ìgbà òjò náà pẹ̀lú a máa ń lo ìdáàbòbò òrùn láti fi bo orí wa.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tó máa ń ṣe ètò ǹkan nígbà gbogbo. Gbogbo ǹkan tí ènìyàn bá ń ṣe ní ayé yìí, ètò ni eyan fi máa ń ṣe wọ́n. Ẹni tó bá wà láyé tí kò bá mọ̀ bi wón ṣe ń ṣe ètò ǹkan, irú ẹni bẹ́ẹ̀, gbogbo ǹkan tí ó bá ń dáwọ́ lé kò ní ṣe é ṣe. Ọ ma máa dàrú ní. Fún ìdí èyí, ènìyàn nílò láti máa ṣe ètò ní gbogbo ìgbà.

Ní ibi tí mo ti ń ṣiṣẹ́ wón kò gbà wá ní ààyè láti máa lo fóònù. Ṣùgbọ́n ní kẹ́tẹ́ tí kọ́lù bá wọlé sórí fóònù wa, a máa kúrò níbi ẹnu iṣẹ́, a máa lọ sí ibi tí, tí ó dákẹ́ rọ́rọ́ láti lọ dáhùn fóònù wa. Ṣùgbọ́n níbi iṣẹ́ wón ò gbà wá láàyè.

Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi dáradára. Orúkọ mi ni Ọlárẹwájú. Èyí túmọ̀ sí ẹni tí ọlá rẹ̀ lọ sí iwájú ní gbogbo ìgbà. Gbogbo ènìyàn ni wọ́n fẹ́ràn láti máa sọ ọ́mọ́ wọ́n ní Ọlárẹwájú. Fún ìdí èyí, Ọlárẹwájú ni orúkọ mi.

Rárá o, èmi ò mọ̀ nǹkan tí ó ń jẹ́ ọjà ábọ̀, ṣùgbọ́n mo máa gbìyànjú láti wádìí dáradára kí n mọ̀ ǹkan tí ìbéèrè yìí tó túmọ̀ sí pé ki èyàn máa ń dí ọjà ábọ̀ nígbà tí èèyàn bá wà nínú ọkọ̀. Mo máa ṣe wádìí ní ọjọ́ mìíràn, màá le dáhun dáradára.

Mo máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ pẹ̀lú ohùn tútù. Nítorí pé tí mo bá fi ohùn líle bá wọn sọ̀rọ̀ tí wọ́n bá fi kuró lọ́dọ̀ mi, kò sí bí ọjà mi ṣe fẹ́ lọ sí iwájú mọ́. Mo máa ń fi ohùn tútù bá wọn sọ̀rọ̀, àwọn náà sì máa ń fi ohùn tútù dá mi lóhùn. Bẹ́ẹ̀ ni ó ṣe dára kí e máa bá oníbàárà rẹ sọ̀rọ̀.

Rárá o, mi ò kí ń na ara mi o. Ènìyàn tó bá jẹ́ wèrè tàbí alágọ́nà, nikan ló máa yọ ẹgba tí ara rẹ̀ tó máa bẹ̀rẹ̀ sí ní ná ara rẹ̀. Pẹ̀lú ìdí èyí, mi ò kí ń na ara mi. Ìṣòro tó máa dé tí mo fi máa na ara mi, Ọlọ́run ní jẹ́ kí ń rí ọ. Ná ara mi bi ti báwo.

Tí mo bá ní ìdènà ọkọ̀ ní ẹsẹkẹsẹ, màá rí i dájú pé mó ṣe tó, bí mó ṣe máa rí ọkọ̀ miiran wọ̀ kín má baà pẹ́ dé ibi tí mo bá ń lọ. Tí mo bá pẹ́ dé ibi tí mo bá ń lọ bó ṣe ibi iṣẹ́ ni, ọ̀gá ò ní fi owó kékeré mú fún mi. Fún ìdí èyí, tí mo bá ti ní ìdènà ọkọ̀ níbi tí mo bá ń lọ, maa wá ọkọ̀ mìíràn.

Bẹ́ẹ̀ni, mo ti lọ sí Àgọ́ rí. Mo lọ ṣiṣẹ́ pẹ̀lú àwọn oníbàárà mi ní Àgọ́ ní ilé ìwé girama èyí tí à ń pè ní Olabisi Onabanjo ni Àgọ́ ìwòye. Mo gbé àwọn oníbàárà mi lọ síbẹ̀, a sì jọ dúró síbẹ̀ ní ọjọ́ náà a ṣiṣẹ́. Nígbà tí a parí iṣẹ́ tán, a kúrò níbẹ̀

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn orin kíkọ. Láti kékeré mi ni mo ti fẹ́ràn kí n máa kọrin. Pàápàá jùlọ nígbà tí mo wà ní ilé ìjọsìn ní kékeré, mo pẹ̀lú àwọn akọrin tí ó máa ń kọrin ní gbogbo ọjọ́ ìsinmi àti nígbà tí a bá ní ètò ní oríṣiríṣi. Mo fẹ́ràn orin kíkọ gidi gan.

Mi ò kí ń wọ ohun ọ̀ṣọ́ o. Gẹ́gẹ́ bí Bíbélì wa ṣe kọ́ wa, wọ́n ní pé ká máa máa wọ ohun ọ̀ṣọ́. Pápa jùlọ, ohun ọ̀ṣọ́ kò nse nǹkan tí ènìyàn lè máa kó wọlé lórí. Ó dáa kí èèyàn fi owó ra ilé, kí èèyàn fi owó ra mọ́tò tàbí kí èèyàn fi owó jẹun. Ṣùgbọ́n kí èèyàn máa fi owó máa kó ọ̀ṣọ́ jọ, èle lè kó ọ̀ṣọ́ sílé, kó jẹ́ wípé àwọn adigun ń jalè. Àwọn lo ma wá kó àwọn ẹ̀ṣọ́ náà lọ.

Tí mo bá fẹ́ pàdé àwọn oníbàárà mi, a jọ máa ń fi ẹnu kò sí àkókò tí a máa pàdé àti ìgbà tá a máa pàdé àti ibi tí a ti máa pàdé. Tí àkókò náà bá ti tó ibẹ̀ ni, tí àkókò náà bá ti ń tó lọ, máa rí dájú pé mo lọ pàdé wọn níbẹ̀ kí wọ́n bá dà wọ́n dúró.

Bẹ́ẹ̀ni o, mo máa ń wọ fìlà dáadáa. Mo máa ń wọ fìlà jáde lọ sí, sí ibi ayẹyẹ. Mo máa ń wọ̀ lọ sí ilé ìjọsìn. Kò sí ibi tí mi ò lè wọ fìlà dé. Ṣùgbọ́n ní kété tí n bá ti fẹ́ sùn ní alẹ́, màá rí dájú pé mo bọ́ fìlà sílẹ̀

Ọ̀nà tí n máa ń gbà ran àwọn ènìyàn lọ́wọ́ ó pọ̀ gidi gan. Àwọn tó bá nílò ìrànlọ́wọ́ mi nígbà tí wọ́n bá wá bá mi, ó ṣe nípasẹ̀ owó ni tàbí pasẹ̀ ounkóun. Mo máa ń rí dájú wípé mo máa ń ṣe ìwọn ba tí agbára mi ká. Gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe pa á ní àṣẹ fún wa pé ká máa ran ọmọ làkejì wa lọ́wọ́. Tí o bá ran ọmọ làkejì rẹ lọ́wọ́, ìnu ọlọrun yóò dùn sí ọ.

Kí èèyàn má lè gbàgbé ohunkóhun, èèyàn má ní láti má mú nǹkan ìkọ̀wé àti ìwé tí a ń pè ní gègé àti ìwé láti má fi ṣe àwọn nǹkan sílẹ̀, àkọsílẹ̀ àwọn nǹkan tí a kò fẹ́ gbàgbé sílẹ̀. Tí ènìyàn bá gbé gbogbo nǹkan sí orí, ó mọ̀ èèyàn máa gbàgbé.

Mo máa ń jẹ èso lọ́pọ̀lọpọ̀, ṣùgbọ́n èso tí mo fẹ́ràn jù ni èso ìbẹ́pẹ. Mo fẹ́ràn ìbẹ́pẹ lọ́pọ̀lọpọ̀, pàápàá jù lọ èyí tí kò bá ti pọ́n tán. Ó máa ń dùn gidigidigidi gan. Mo máa ń jẹ, mo fẹ́ràn èso lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n ìbẹ́pẹ mo fẹ́ràn jù lọ.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Bí i mẹ́rin àbí márùn-ún ni mo ti lò rí, mo sì rí iṣẹ́ wọn. Ó jẹ́ ǹkan tí mo nífẹ̀ẹ́ sí lọ́pọ̀lọpọ̀ ní ojoojúmọ́, bẹ́ẹ̀ ni mo máa ń lò ó ní ibiṣẹ́ àti ní ilé. Fún ìdí èyí, àwọn tí wọ́n bá kí n lò tẹ́lẹ̀, mo rọ̀ wọ́n kó máa lò ó.

Rárá o, mi ò kí ń fín tùràrí o. Tùràrí má ń jẹ́ ohun kan tó má ń gbé mi ní èébí. Tí mo bá fín tùràrí, ó má ń gba odi ní ara mi. Ṣùgbọ́n àwọn ẹlòmíràn fẹ́ràn láti máa fín tùràrí nígbà gbogbo. Papa jùlọ àwọn tó bá lọ sí kérúbù and serafi.

Ìgbà mẹ́fà ni ìgbà tí mó máa ń lọ sí ibi iṣẹ́ nínú ọ̀sẹ̀. Mo máa ń lọ ní ọjọ́ ajé, ọjọ́ ìsinmi, ọjọ́ ẹtì, àbámẹ́ta àti ọjọ́ ìparí ọ̀sẹ̀ mo máa ń lọ sí ibi iṣẹ́. O jẹ́ bí i ẹ mẹ́fà lọ́sẹ̀ tí mo máa ń lọ sí ibi iṣẹ́ ni ojoojúmọ́

Orin tí ó bá kọ́ ìyàn lẹ́kọ̀ọ́, tí ènìyàn lè rí nǹkan ko nínú ẹ̀, ni mo máa ń fẹ́ràn láti gbọ́. Ko n ṣe àwọn orinkorin tí ó kún ayé ìta ní òde òní. Orin tí ènìyàn bá ń gbọ́, óun lo máa fi iru ènìyàn tí ènìyàn jẹ́, ó máa fi hàn ọ́

Mii kìí sábà máa ń lọ sí ilé ìwòsàn láti lọ rí dókítà. Àyàfi tí ó bá rẹ ara mi díẹ̀. Ní kété tí mo bá ti dé ọ̀dọ̀ dókítà tí wọ́n ti fún mi ní abẹ́rẹ́ tàbí òògùn ni má ma padà wá sílé. Kòo ṣe gbogbo ìgbà ni màá ń lọo rí dókítà. Ṣùgbọ́n mo lọ ní ọ̀sẹ̀ tó kọjá láti lo ṣe ìtọ́jú àrùn ibà.

Bẹ́ẹ̀ni o, nígbà tí mo wà ní kékeré, ẹni tó jẹ́ àgbàlagbà fún wa tó ku ní bába fún wa ní ayé ìgbà náà, ó máa kó àwọn ọmọ kéékèèké jọ, a mú wọn bẹ̀rẹ̀ sí ní bá wa pa àwọn àlọ́ apanilẹ́rìn-ín fún wa ní alalẹ́, èyí máa ń jẹ́ kí inú àwa ọmọ kékeré ní àkọkọ náà kí ó dùn gidigidi.

Mo máa ń gbọ̀, ṣùgbọ́n kò ṣe ní gbogbo ìgbà. Nígbà tí kò bá sí ohunkóhun kan tí mo máa ń ṣe, ìgbà yẹn ni mo máa ń gbọ̀. Tàbí tí mo bá wà nínú ọkọ̀ tí mò ń rin ìrìnàjò. Àwọn ìgbà yẹn ni àkókò wà fún mi láti máa gbọ́ irú àwọn nǹkan báyẹn. Ṣùgbọ́n tí mo bá ti wà ní ẹnu iṣẹ́ kò ṣe é ṣe.

Mo fẹ́ràn méjèèjì. Méjèèjì ni wọ́n ní iṣẹ́ tí wọ́n máa ń ṣe. Ìmọ́lẹ̀ òwúrọ̀ ó dáa fún ara. Bẹ́ẹ̀ ni ìmọ́lẹ̀ alẹ́ náà ó dáa. Gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe ṣètò rẹ̀ pé kí ìmọ́lẹ̀ kí ó máa tàn ní ọ̀sán, ní òwúrọ̀ tàbí alẹ́. Ó jẹ́ nǹkan gidi gan. Ó jẹ́ iṣẹ́ Ọlọ́run tí Ọlọ́run ti ṣe láti lẹ́ẹ̀.

Ọjọ́ márùn-ún márùn-ún ni ọjà ní àdúgbò tí wa. Ọjà kan tí ó kọjá ni wọ́n máa ń ní ọjọ́ Monday to ba, tí a ń pè ní ọjọ́ ajé. Tó bá ti di ọjọ́ Ẹtì àbí àbámẹ́ta ni ọjà imìíràn tí wọ́n máa ná. Ọjọ́ márùn-ún márùn-ún ni ọjà ní àdúgbò tí èmi níbi tí mo wà.

Bẹ́ẹ̀ni, ó wúlò, ó da lọ́pọ̀lọpọ̀. Nígbà tí ènìyàn bá wé tàn, ó ṣe pàtàkì kí èèyàn fi ìpara sí ara, kí ara rẹ kí ó lè máa dán, kí ara rẹ kí ó má lè funfun. Fún ìdí èyí tí ènìyàn bá ti para tán, ó da kí èèyàn máa fi ìpara, bí kò tẹ̀ ju díẹ̀ kí èèyàn máa fi ipara lọ, kò tó dipe o jáde nílé.

Mo máa ń lo ọwọ́ ọ̀tún, mii kí máa n lo ọwọ́ òsì. Nígbà tí mo wà ní kékeré ni mo máa ń lo ọwọ́ òsì. Ṣùgbọ́n àwọn òbí mi wọ́n ti dá mi lẹ́kun wípé ọwọ́ ọ̀tún, òun ló dára kí ènìyàn fi máa jẹun. Fún ìdí èyí, ọwọ́ ọ̀tún ni wón fi kọ́ mi láti ìgbà tí mo wà ní kékeré. Oun náà ló sì mo mi lára di àgbà.

Bẹ́ẹ̀ni, etí mi dára, mo máa ń fi ń gbọ́rọ̀ kedere. Ẹni tí etí rẹ̀ kò bá dára iru eni bẹ́ẹ̀. Ó ní láti lọ sí ọ̀dọ̀ àwọn dókítà èyí tí wọ́n ṣe àyẹ̀wò fún etí láti lọ yẹ etí rẹ̀ wò. Ṣùgbọ́n èmi, etí mi ó dára, ó sì máa ń gbọ́rọ̀ kedere.

À, owó tí mò ń gbà kò dára tó, ṣùgbọ́n kò sí nǹkan tí ènìyàn fẹ́ ṣe. Ìwọ̀nba owó tí ó bá wọlé sí mi lọ́wọ́ ní ìparí oṣù, òun ni mo fi máa ń tọ́jú àwọn fámílì mi àti àwọn nǹkan tí mo bá ní láti ṣe. Owó tí mò ń gbà ó kéré jọjọ, ṣùgbọ́n bẹ́ẹ̀ náà ni mò ṣe rí pé mò ń yọlù.

Èyí tó bá ti jẹ́ pọ́kú lówó ẹ̀, òun ni mo má ń lò. Nítorí pé mi ò lè yọ ara mi lẹ́nu, mi ò sì lè wọ ago alágọ̀ ṣíṣẹ́. Èyí tí agbára mi bá ká, tí owó mi bá ká ní ọjà, òun ni mo má ń lò tí ó sì máa ń bá mi ní ara mú.

Mo máa n rí àwọn nnkan wọ̀nyẹn lò nígbà tí mo bá ti ṣe ìmúra sílẹ̀ pé mo máa lò wọ́n. Gbogbo nnkan tí ènìyàn bá fẹ́ ṣe, èèyàn máa n rí dájú pé òun ń ṣe ìmúra sílẹ̀. Láìsí ìmúra sílẹ̀ tàbí ètò, àwọn nnkan kan wà tí ènìyàn kò lè dá ṣe, ó máa ń da kí èèyàn ṣe.

Mo jẹ́ ènìyàn tí ara rẹ̀ balẹ̀ tí ó sì ní ẹran ìfẹ́ lára, tí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi tó jẹ́ olórí iṣẹ́ mi. Wọ́n nífẹ̀ẹ́ mi gidigidi gan láti máa bá a ṣiṣẹ́, nítorí mo jẹ́ ènìyàn kan tí ó ní ìtẹribá tí ó sì ní ìfọkànsìn fún iṣẹ́, mií ṣẹ́ ẹni tó ń ṣe ìmẹ́lẹ́ lẹ́nu iṣẹ́.

Rárá o, mi ò mọ̀ bí a ti ń fọn, ṣùgbọ́n mo máa gbìyànjú láti wá ojú ẹ̀rọ ayélujára kí n lè mọ nǹkan tí ó túmọ̀ sí. Ó dára kí ènìyàn máa mọ ohun tuntun ní ìgbà gbogbo, mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ fún ru áǹfàní àti àwọn ìbéèrè tí o ń jáde wá wọ̀nyí.

Bẹ́ẹ̀ni, mo ti gùn rí. Nígbà tí a máa ń lọ sí abúlé kan tí wọ́n ń pè ní ìgbègudè ní àdúgbò wa láti lọ ṣe ìwàásù Jésù fún wọn níbẹ̀. Kò sí nnkan tí ó ń jẹ́ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tàbí ọkọ̀ òfurufú, bí kò ṣe ọkọ̀ ojú omi.

Ìgbéyàwó dára lọ́pọ̀lọpọ̀ láàárín ọkùnrin àti obìnrin tí wọ́n ti bàlágà tí wọ́n ti tọjú bọ̀. Ìgbéyàwó ó dára yálà fún ẹni tí ó kàwé tàbí ẹni tí kò kàwé. Ohun tí ó ti jù ni pé kí àwọn méjèèjì kọ́ ti jẹ fi ọwọ́ so ọwọ́ pọ̀ làti ibara wọ́n lò.

Tí mo bá ti dọ́dọ̀ oníbàárà mi tí wọ́n bá pe ọjà fún mi ní oye báyìí, tí mo bá rí i wí pé oye tí wọ́n pè fún mi kò sí ní ọwọ́ mi, tàbí tí mo rí pé oye tí wọ́n pè fún mi yẹn ti pọ̀jù, a máa bẹ̀rẹ̀ sí ní ṣe ìnádúrà ni títí tí oníbàárà mi máa fi gba oye tí ó wà ní ọwọ́ mi.

Bẹ́ẹ̀ni o, ó ṣe pàtàkì kí ẹyan má pa ọwọ mọ́ nítorí àkókò kan máa dé tí èèyàn máa nílò rẹ̀. Ẹni tí ó bá tí kò bá pa fáìlì rẹ̀ mọ dáradára, eku lè jẹ́ tàbí kí omi kí ó ṣe si. Fún àwọn kan, fún ìdí èyí, àwọn fáìlì náà wọn kò ní wúlò mọ́ ní àwùjọ fún irú ẹni tí ó ní fáìlì náà.

Mo máa ń darí àwọn òṣìṣẹ́ pẹ̀lú ẹ̀mí ìrẹ̀lẹ̀ àti ẹ̀mí suuru. Mi ò kí máa ń rí ara mi gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ ọ̀gá lẹ́nu iṣẹ́. Ẹ̀mi gán furami máa ń ṣiṣẹ́ takuntakun fún ìdí yii, àwọn òṣìṣẹ́ mi wọ́n máa ń gbọ́ràn sí mi ni ẹnu nígbà tí mo bá nipé kí wọ́n ṣe eléyiì tábí kí wọ́n ṣe t'ọ̀hún.

Gbogbo ohun èlò tó wà ní ibi iṣẹ́ mi, pálapàta ló ṣe pàtàkì jù. Mo ní ìwé tí wọ́n fi ń kọ iṣẹ́, mo ní àwọn gègé tí wọ́n fi ń kọ iṣẹ́, mo ní àwọn ẹ̀rọ kọ̀m̀pútà àti àwọn ǹkan àmúlétùtù. Gbogbo ǹkan tí mo nílò tí mo ní pátapàta ní ibi iṣẹ́ ni ó wúlò gidi jọjọ fún mi.

Mo máa ń ṣe èyí dáadáa láti jẹ́ kí orí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi kí ó wó gidigidi gan. Nítorí ọjọ́ ìmíràn tí mo bá pè wọ́n sí iṣẹ́ kí wọ́n le dá mi lóhùn ní ẹyẹ òṣóká, wọ́n ń fi owó kún owó iṣẹ́ wọn láti jẹ́ kí orí wọn kó wó dáadáa kí wọ́n le fẹ́ràn láti máa bá mi ṣiṣẹ́

Mi ò mọ ibi tó ń jẹ́ ìṣègùn òde o. Ìjẹ̀bú òde wọ́n ni mo mọ̀ ní ìlú. Àwọn Ìjẹ̀bú, ibi kan wà tí a ń pè ní Ìjẹ̀bú-Ìgbó, ibi kan wà tí a ń pè ní Ìjẹ̀bú Àwà, ṣùgbọ́n kò sí ibi tó ń jẹ́ ìṣègùn òde, Ìjẹ̀bú òde ni ó wà.

Àwọn ojú òpó ayélujára tí mo wà, wọ́n pọ̀ gidigidi gan. Mo wà ní ojú òpó Facebooku, mo wà ní ojú òpó ayélujára WhatsAppu, mo wà ní ojú òpó ayélujára Instagramu, mo wà ní ojú òpó ayélujára Telegramu, mo wà ní ojú òpó ayélujára tí a tún mọ̀ sí TikToki àti YouTubu. À, ojú òpó ayélujára tí mo wà, wọ́n á fẹ́ẹ̀ tó bí i mẹ́jọ tàbí mẹ́sàn-án. Níbẹ̀ ni mo ti máa ń ṣe ìpolówó ọjà mi, ní mo ti máa ń bá àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀ nígbà gbogbo.

Bẹ́ẹ̀ni, mo máa ń pè wọ́n lóòrèkóòrè láti fi mọ àlàáfíà wọn. Pàápàá jùlọ oníbàárà tuntun tí mo bá ti rí fún ọjọ́ tó ti pẹ́, màá pè é, màá bèrè àlàáfíà rẹ̀, màá dẹ́ bèrè ìdí tí kò fi ń wá sí ọ̀dọ̀ mi láti wá ra ọjà lẹ́nu ọjọ́ mẹ́ta. Ó dára kí èèyàn máa yẹ àwọn oníbàárà rẹ wò. Ifẹ́ ló wà níbẹ̀

Bẹ́ẹ̀ni, mo ti rìnrìn àjò lọ sí oríṣìíríṣìí ìlú rí. Ìlú tí mo ti rìnrìn àjò lọ máa ń de fẹ̀ tó bí ogún. Tí mo ti rìnrìn àjò lọ, mo ní àwọn ẹ̀gbọ́n tàbí àwọn àbúrò ní oríṣìíríṣìí ìlú àti àwọn òbí mi wọ́n kò sí ní ìlú tí mo wà, mo máa ń wà wọ́n lọ ní gbogbo ìgbà.

Mo nífẹ̀ẹ́ chocolate lọ́pọ̀lọpọ̀, mo nífẹ̀ẹ́ rẹ̀ gidi gan an ni. Nígbà tí mo bá jáde tí mo bá rí àwọn tí wọ́n ń tà á, mo máa ríi dájú wípé mo ra á ní ọwọ́. Àwọn ṣokoléètì ni mo fẹ́ràn jù nínú gbogbo àwọn ǹkan wọ̀nyí. Ṣokoléètì.

Kò sí rẹpẹtẹ náà, àwọn tó bá jẹ́ ẹlẹgbẹ́ mi si máa fi bá wọn ṣiṣẹ́. A jọ máa dunádura iye tí a máa jọ pín èrè iṣẹ́ náà, ko má ba à di wípé ó máa fa àríyànjiyàn ní ọj, ni ẹ̀yìn tí a bá ṣiṣẹ́ tán. Ko má ba à dá ìjà sílẹ̀, a máa jọ sọ̀rọ̀ iye tí a jọ máa pín iṣẹ́ náà.

Ó ní àjọjẹ ọ̀dùn bí ẹnìkan ò bá ní. Tí mo bá ń jẹun lọ́wọ́, tí mo bá rí pé àwọn ẹlòmíràn wọ́n ti jẹun, mo máa ń fi tayọ̀tayọ̀ pín oúnjẹ náà sí ọ̀nà tí yóò gba to gbogbo wa jẹun. Mo máa ń pín oúnjẹ mi dáadáa fún àwọn tí won ní ìfẹ́ sí.

Ọjọ́ márùn-ún ni mo fi máa ń ṣiṣẹ́ nínú ọ̀sẹ̀. Mo máa ń ṣiṣẹ́ ní ọjọ́ márùn-ún, ọjọ́ tó bá di ọjọ́ àbámẹ́ta àti ọjọ́ ìsinmi, mo máa ń rí dájú wípé mo sinmi dáadáa, mo sì fọ àwọn aṣọ, mo sì lọ sí ibi ayẹyẹ bí mo ṣe ń yí gbogbo ẹ̀ mọ́ra wọn lèyí.

Rárá o, mi ò kí máa ń sa eré o. Mi ò mọ̀ bí wọ́n ṣe máa ń sa eré. Nígbà tí mo wà ní kékeré ni mo máa ń sáré, ṣùgbọ́n nígbà tí mo dàgbà tán, mi ò mọ̀ bí wọ́n ṣe ń sá eré. Ó ṣì wùmí kí n mọ̀ sáré fún ilé ìwé àti orílẹ̀ èdè. Ṣùgbọ́n ó ṣe ní lánu wípé mi ò mọ ìré sá, iré o.

Àjọ̀dún èwe ni mo fẹ́ràn jù láti máa lọ. Àjọ̀dún èwe ó jẹ́ àjọ̀dún tí a máa ń ṣe fún àwọn ọmọ kéékèèké ní ọdọọdún. Ó máa ń fún àwọn ènìyàn ní àǹfààní. Àwọn tí wọ́n ń wojú Ọlọ́run fún ọmọ, ó máa ń jẹ́ àkókò fún wọn láti wá bá Ọlọ́run sọ̀rọ̀ lórí ẹ̀dùn ọkàn wọn.

Mo like bàtà tó bá rí pẹlẹbẹ. Mi ò kí ń máa ń wọ bàtà tó bá rí gogoro kí i má ba à ṣubú, ki ó má ba à ṣe mí léṣe ní ọrùn ẹsẹ̀. Bàtà tó rí pẹlẹbẹ nlẹ oun ni mo máa ń sábà ń wọ ní igbà gbogbo nínú òjò, nínú ẹ̀rùn, lọ síbi iṣẹ́, lọ sí ibikíbi tí o bá fẹ́ lọ.

Ní gbogbo ìgbà ni ènìyàn máa ń kọ́ nǹkan tuntun lẹ́nu iṣẹ́. Yálà ní ọwọ́ ọ̀gá tàbí àwọn tí wọ́n bá kéré sí ìyàn níbi iṣẹ́. Yálàs bí àwọn ọmọṣẹ́. Ní gbogbo ìgbà ni a máa ń kọ́ nǹkan tuntun nítorí pé bí gbogbo nǹkan ṣe gbà ní ayé òdí òní níye, ènìyàn gbọ́dọ̀ máa kọ́ nǹkan tuntun lójoojúmọ́

Mo máa ń fi ìfẹ́ bá wọn lò, mo má ń ṣòyàyà pẹ̀lú wọn, mi ò kí ń máa ń wa owọ́ mọ́ nǹkan, mi ò kí ń máa ń kó'yan wọn kéré, mi ò kí ń máa ń jágbe mọ́ wọn. Èyí ni ó dára bí ènìyàn ṣe máa ń bá wọn lò nìyẹn. Tó ri ojó imìràn, wọn a lè máa wá lá si ọ̀dọ̀ èèyàn láti máa ṣiṣẹ́.